Rárá o, mi ò ní aṣọ wíwẹ́ kankan yàtọ̀ sí àwọn eléyìí tí mo máa ń wọ̀ sùn, ṣùgbọ́n àwọn aṣọ ìmúròde mi kò sí wẹ́wẹ́ kankan nínú wọn nítorí mo nífẹ̀ẹ́ sí aṣọ gungun dáadáa.

Rárá o, mi ò wọ gíláàsì. Kódà n kò, n ò kí ń wọ̀ rárá gan-an. Ṣùgbọ́n mo ní àwọn eni tí ọmọ ń wọ, eleyi tí wọ́n tọ́ka sí fún wọn kí wọ́n má wọ̀ àti eleyi to jẹ́ fashion àbí eleyi tó jẹ́.

Mo fẹ́ràn sí láti máa wọ ìbọsẹ̀ dúdú dáadáa nítorí ó máa ń jẹ́ kí ẹsẹ̀ mi kí ó rẹwà. Mo sì tún máa ń wọ̀ lọ sí ibiṣẹ́ dáadáa nítorí mo fẹ́ràn sí ìbọsẹ̀ dúdú.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi. Pàápàá jùlọ ọ̀gáa wa ni ó máa ń ṣe ìgbéjáde fún wa ní àsìkò tí a bá wà ní ìgbà oúnjẹ ọ̀sán ni wọ́n máa ń ṣe ìgbéjáde fún wa.

Gbogbo orin èyí kí èyí tí mo bá ti rí, mo máa ń gbọ́, pàápàá jùlọ àwọn orin èyí ti wọn ba kọ ni edé yorùbá. Mọ má ni ife sí wọn ni ọ̀pọ̀lọpọ̀ torí pé ọ má yé mi yekeyeke.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera lóríṣiríṣi lọ́nà kan òjò kan, pàápàá jùlọ àwọn àgbo tí tìlẹ̀ wa, àwọn àgbo tiwa-n-tiwa tó máa ń mọ ara dá ṣe gẹ́ yẹ́gẹ́, mo máa ń mu wọn dáadáa lóòrèkóòrè.

Rárá o, ìbéèrè yẹn ni ó ní agbára. Àbí èèyàn ń na ara èèyàn àbí? Èmi ni mi ò gbọ́. Àlàyé yíi ye ni. Èèyàn ń na ara èèyàn. Àfí tí ó bá jẹ́ pé ọ̀tọ̀ ni ìtumọ̀ tí na ara rẹ tó gbé wá fún eyan, n ni eyàn máa mọ̀

Rárá o, mi ò ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ní oríṣiríṣi. Mo kàn ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ Ọlọ́run Ọba àti àwọn iwe rẹ̀ tí ó fi ṣe ìránṣẹ́ fún wa láti tọ́ wa sí ojú ọ̀nà.

Mo máa ń pàrọ̀ ọkàn mi tàbí kíni pé mo máa ń pa ìrònú mi rẹ́ ní atara nǹkan tí ó bá súmọ̀ mi láti máa ṣe láti lè mọ inú mi dùn, tí yóò sì máa pa èrò ẹ̀mí mi rẹ́. Mo sì ti máa ń ka Qùránì nígbà mí.

Lákọ̀ọ̀kọ́, ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ yẹn ò ṣe mí ní kayefi. Mi ò mọ ohun tí wọ́n ń pè ní ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́, bí ó sì wù mí láti mọ ohun tí wọ́n ń pè ní ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ bí a ṣe mọ ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì, ẹ̀rọ amóhùnmáwòrán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo fẹ́ràn aṣọ aláwọ̀ ewé, mo sì fẹ́ràn aṣọ aláwọ̀ funfun àti aláwọ̀ dúdú. Àwọn yìí ni wọ́n máa ń wọ dáadáa. Àwọn yẹn ni mo fẹ́ràn jù láti máa wọ. Mo ní àwọn míìnà tí mo máa ń wọ.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀, mo níi, ní èyí tí mo máa ń lò ní gbogbo ìgbà. Nígbà mìíràn sì ree, mo tún máa ń lò fún àwọn nǹkan mi tí a máa ń lo nọ́mbà fún ní ìwọ̀nba ìgbà tí a bá fẹ́ lò wọ́n fún.

Ó wù mí kí n lọ ṣe ìsinmi mi ní ọ̀dọ̀ girama mi nítorí wípé girama náà dá sí mi púpọ̀ púpọ̀. Kódà ó jẹ́ ǹkan tí ó ń kọ mí ní omi inu lálàí tí ìlò, ó sì wù mí kí n lọ kí n lọ fi ojú gán ni wọn.

Bẹ́ẹ̀ni, ní ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ èmi kọ́ ni ọ̀gá ṣùgbọ́n ẹni tó jẹ́ ọ̀gá wa tí ó gbà wá sí iṣẹ́. Ọ̀gá náà dáa sí wa púpọ̀ púpọ̀ tí ó sì jẹ́ wí pé ó máa ń fún wa ní owó àfikún dáadáa tí gbogbo wá sì nifẹ́ ẹ.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní tun bí nù bí. Nítorí wípé kò dá kí á máa kanra tàbí kí a máa lè jú bá oníbàárà wa sọ̀rọ̀. Nítorí oníbàárà wa gbogbo ìgbà ni wọ́n fi n.

Mo máa mú àwọn èrò tuntun wá ní ìpasẹ̀ ohun tí mò bá rí ní àti ibòmíràn. Emi náà sì wá mu láti fi wá ṣe àkàwé ní ibi tí mo ti ń ṣiṣẹ́. Gbogbo wa a sì jọ kòjó láti ṣe àyẹ̀wò lórí rẹ̀ láti fi mu.

Bẹ́ẹ̀ni, ó yára gidi gan-an láti fi bọ́ sí orí ayélujára. Kódà ó máa ń ṣiṣẹ́ dáadáa. Àwọn ará ilé mi náà wọ́n máa ń wá láti sọ wípé ká wọ́n tọrọ nínú rẹ torí wọ́n mọ̀ pé erọ̀ mi ò ya dáadáa.

Bí mo ṣe máa ń rí àwọn ìpèsè ohun èlò mi ni wípé mo máa ń lọ sí ọjà láti lọ ra àwọn ǹkan tí mo nii di tàbí kí n lọ sí agbègbè tó súnmọ́ mi kí n gé tì wọ́n ní etí etíko.

Bẹ́ẹ̀ni, ó ṣe kókó kí èèyàn béèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn. Níwọ̀n gbà tí èèyàn bá ti mọ ibi tí ó bá ń lọ, yóò bèèrè, wọ́n sì ṣe àpèjúwe bẹ̀, ọ̀nà yóò sì mọ ibi tí ó ń lọ ní ìrọ̀rùn. Ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́, ẹni náà yóò sọnù.

Kò sí irú bàtà tí mi kì n wọ. Mo máa ń wọ alátèṣè bọ, mo máa ń wọ èyí tó yọ̀ká, mo máa ń wọ olókùn lẹ́yìn, mo máa ń wọ èyí tí wọ́n ń pè ní kọ̀fàsu. Oríṣìíríṣìí bàtà ni ó wà, gbogbo ẹ náà sì ni mo máa ń wọ.

Tí òjò bá ń rọ, inú mi omi ó máa ń dùn, ara mi ó máa ń yá. Nítorí wípé àkókò àsìkò gbogbo e ló máa ń tún ara. Inú mi máa ń dùn gan an tí òjò bá ń rọ, torí máa tún ní àǹfààní láti gbé omi òjò fún mímú tàbí fún lílò ní inú ilé.

Mi ò fẹ́ràn láti máa ya àwòrán ṣùgbọ́n bí èèyàn bá sọ fún mi wípé kí n rán òun lọ́wọ́ láti ya àwòrán òun máa ràn-án lọ́wọ́ láti yà nítorí wípé òun lóbèèrè fún.

Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ ẹ mi kò ní pàtó iye ìrìn-àjò tí ó máa ń gbà nítorí wípé nígbà mi tí ẹ bá ti bọ́ sí ọ̀nà, mà pàdé n tó ń pè ní ilopin ọkọ̀ tí ó sì máa ń de na ká tètè dé ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò oríṣiríṣi ní orí, lórí tẹlifísàn, lórí ẹ̀rọ amóhùnmáwòrán nítorí pé wọ́n máa ń ṣe ètò akonilọ́gbọ́n àti akoni ní òye bí sì máa ń mu'ny gbogbo wa dun dàáda.

Ó rọrùn fún mi dáadáa láti máa, láti dáríji àwọn ènìyàn àbí láti dárí àwọn ènìyàn yi. Kí ìlẹ yìí tí ẹ gba lẹ́rọ̀ náà, ṣùgbọ́n láti dáríji àwọn ènìyàn ó rọrùn dáadáa, kódà inu Ọlọ́run gan máa ń dunsi láti dáríji ẹni tí ó bá ṣẹ̀ èèyàn, kí Ọlọ́run náà ò léṣe kíni kí ó le daríji àwa náà.

Rárá o, èmi ò mọ̀ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti mọ bí wọ́n ṣe ń gun ùn nítorí mo ní àwọn tí ó máa ń gun ùn ní ẹ̀gbẹ́ mi tí wọ́n sì mọ́ gùn dáadáa. Èmi náà sì ń gbìyànjú láti mọ gùn pẹ̀lú wọn tórí idi eyí.

Ọjọ́ ìsinmi ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ nítorí ọjọ́ yìí wọ́n gbé kalẹ̀ fún àwọn òṣìṣẹ́ àti àwọn oun tajá láti lè máa fi sinmi kí ó tó di ọjọ́ ìṣe gangan. Nítorí ìdí èyí, mo fẹ́ràn ọjọ́ ìsinmi.

Eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá èyí tí wọ́n máa ń gbá sínú inú àwọ̀n ni mo fẹ́ràn sì jù nítorí ó rọrùn, ó sì máa ń, ó máa ń péyàn sí àkíyèsí àti láti fi ara balẹ̀ sí.